Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Hmm, ìbéèrè yìí, o, ó jẹ́ ìbéèrè tó, tí ìdáhùn ẹ́ tó pé oríṣiríṣi. Hmm. Oríṣiríṣi àti onírúurú ọ̀nà ni mo fi máa ń kojú àwọn ìṣòro nídi iṣẹ́. Eh, ní àkọ́kọ́ ná, iṣẹ́ gẹ́gẹ́ bí a ti mọ̀, ènìyàn tó bá fẹ́ jẹun kó tó lè jẹun, kó tó lè r'owó ná fún ara rẹ̀, ònílò láti ṣiṣẹ́. Ó nílò láti ṣiṣẹ́ dára dára gidi gan ni, ẹhẹ kó tó lè r'owo ṣiṣẹ́. Eh, oríṣiríṣi onírúurú iṣẹ́ ló sì wà. Eh, ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ńbí, kò sí, kò sí, kò sí iṣẹ́ kan pa tó tá wa ń ṣe o. Kò sí irú iṣẹ́ tá wa ò kí ń ṣe. Eh, tó bá ṣá ti jẹ iṣẹ́ tó, tó, tó dára tí ò ní, ẹ́ẹ́ ìwà ibi tàbí ẹ́ẹ́ ipá ibi kankan nínú, àwa kò sí ọ̀nà, kò sí irú iṣẹ́ tí àwa ò kí ń ṣe ní ọ̀dọ̀ wa ńbí. Hmm, bẹ́ẹ̀ náà ni pé, àti pé oríṣiríṣi ìṣòro náà ni a máa ń kojú lẹ́nu iṣẹ́ wa. Ṣùgbọ́n ó ṣe, ó pé oríṣiríṣi, ó pín sí oríṣiríṣi ọ̀nà. Hmm, ṣùgbọ́n èmi rò pé, kò sí irú ìṣòro tó yẹ kí ènìyàn lè kojú, tó yẹ kó, kó bá mú ìrẹ̀wẹ̀sì bá wa, or kó mú ìrẹ̀wẹ̀sì bá ẹni kankan. Ǹkan tí mo máa ń kọ́kọ́ rò nínú ọkàn mi nìyẹn tí mo bá ti ń kojú ìṣòro. Nítorí pé ilé ayé fún ara rẹ̀ gan, eh, wàhálà ni. Ogun ni ilé ayé fún ara rẹ̀, wàhálà sì ni pẹ̀lú. Hmm, ìṣòro ni ilé ayé, ìṣòro àti oríṣiríṣi ìdojúkọ ló máa ń wà ní ilé ayé gan pàápàá. Eh, àti nígbà tí ènìyàn ń ṣiṣẹ́ àwọ̀ àti ìgbà tí ènìyàn kò ṣiṣẹ́ o, kò sí ìgbà tí ènìyàn ò ní ní ìṣòro. So ìyẹn gbọdọ̀ kọ́kọ́ wà ní ẹ̀yin ọkàn wa pé, or nínú ọkàn wa pé ilé ayé yìí kò sí bí a ṣe fẹ́ gbé ilé ayé yìí, àì láìsí ìṣòro. Kò sí bí a ṣe fẹ́ gbé ilé ayé láìsí ìṣòro. Ìṣòro wà lára àwọn ǹkan kan tí a ó máa rí ní ìgbà sí ìgbà, ní àkókó sí àkókó. Hmm, torí ó wà lára àwọn ǹkan tó gbé ilé ayé dúró. Ìṣòro wọ̀ń ló sì jẹ́ kí a jẹ́ ọmọ ènìyàn. Eh, ṣùgbọ́n bí a ṣe wà máa bori ìṣòro yìí, òun gangan ni kókó ibẹ̀. So ní àkọ́kọ́, tí mo bá ti kọ́kọ́ ní àwọn ǹkan tí mo sọ yìí, tí mo bá ti kọ́kọ́ ní lọ́kàn, kò sí irú ìṣòro tó máa ń wá tí ó máa ń, ó máa ń really, eh, gba àkókò mi àbí kó mú ìrẹ̀wẹ̀sì bá mi. Torí mo ti ní lọ́kàn pé ìṣòro, kò sí bí ìṣòro ò ṣe ni, ò ṣe ni ó wá. So o máa ń pe ǹkan tí mo kọ́kọ́ sọ yìí ni, eh, ǹkan táwọn olòyìnbó ń pè ní positive mindset. Mhm, positive mindset. Ǹkan mìíràn tí èmi tún lérò náà pé ènìyàn tún gbọdọ̀ ṣe òun ni, ènìyàn gbọdọ̀ tí mo tún ṣe máa ń kojú ìṣòro nídi iṣẹ́ mi, òun tún ni pé, ẹ bí bá àwọn òòlù, àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹlẹgbẹ́ mi nídi iṣẹ́, bí bá wọn ṣ'òrẹ́, hmm, mo kí á ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn. Torí, eh, kò sí bí a ṣe fẹ́, gẹ́ mo ti ṣe sọ, kò sí bí a ṣe fẹ́ lo ilé ayé láìsí ìṣòro. Ẹ̀hẹn, kò dẹ sí bí a ṣe fẹ́ ṣe iṣẹ́ kankan ní ilé ayé yìí. Kò sí ohunkóhun tá tí ẹ fẹ́ ṣe ní ilé ayé yìí tí ìṣòro ò ní wá. Kò sí ohunkóhun tí a fẹ́ ṣe tí ìṣòro ò ní wá. So níní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, a lè jìjọ sọ̀rọ̀, a lè jìjọ sọ àwọn ǹkan kan, jìjọ ṣe àwọn ǹkan kan papọ̀. Àgàgà ọ́ yálà nígbà tí ó bá ti di pé àwọn ǹkan fẹ́ di báraká, eh, Yorùbá dẹ̀ p'òwe wọ́n ní, eh, igi kan ò lè dá'gbó ṣe. So èèyàn kan ò lè dá ṣe gbogbo ẹ̀. So tí ènìyàn bá ṣiṣẹ́, ó pọn dandan. Ó sì jẹ́ dandan kí ènìyàn ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Hmm, yatọ̀ sí ìyẹn, mi rò pé ó tún ní ohun mìíràn tí mo tún máa ń ní lọ́kàn tí mo fi máa ń kojú ìṣòro ju pé mo ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, mo sì ní ǹkan táwọn olòyìnbó ń pè ní positive mindset. Wípé kò sí bí a ṣe fẹ́ gbé ilé ayé láìsí ìṣòro.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Hmm, ohun mímu tí mo fẹ́ràn jù. Ní àkọ́kọ́ ná, láti kékeré, ìgbà tí mo wà ní kékeré, mo fẹ́ràn oríṣiríṣi ohun mímu bí i àwọn, ẹ, àwọn-- mi ò kí ń mu ọtí, ṣùgbọ́n mo máa ń mu àwọn, ẹ, àwọn bíi juice, bíi juice, juice, ẹ, tí àwọn olóyiibo ń pè ní juice, àwọn, ẹ, drink, olóyèbo ń pè ní drink, ẹ, àwọn ǹkan mímu bíi coke, Fanta, Sprite, hmm, Schweppes, Mọ́tínà àti oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n, ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ ṣá, èyí tí mo fẹ́ràn jù ni Mọ́tínà, Mọ́tínà tutù. Mo máa ń fẹ́ràn rẹ̀ lọ́pọ̀. Mọ́tínà tutù pẹ̀lú-- kí ni mo ti máa ń mu pẹ̀lú rẹ̀? Mo fẹ́ràn rẹ̀ ṣá, pé a ti bá ṣè jẹun tán àbí ti bá ṣè parí oúnjẹ, mo fẹ́ràn kí ń máa mu Mọ́tínà tutù lè lórí lọ́pọ̀. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà síi àti pẹ̀lú bí ayé ṣe ń lajú síi nípa, ẹ, ìmọ̀ ẹ̀rọ ni ó ń jẹ́ kí a mọ̀ pé àwọn ǹkan bí eléyìí kì ó, kò fi bẹ́ẹ̀ dára fún àgọ́ ara wa lọ títí. Hmm, àgàgà àwọn ǹkan, àwọn ǹkan táwọn olóyèbo, àwọn ǹkan mímu táwọn olóyèbo ń pè ní soda drink, soda drinks or táwọn olóyèbo ń pè ní energy drinks, ẹ, wọ́n jẹ́ kó yé wa pé àwọn kíní ò fi bẹ́ẹ̀ dára fún àgọ́ ara wa. Dọ́kítà mi náà sì sọ fún mi pé kí n, kí n dáwọ́ rẹ̀ dúró láti máa mu àwọn ohun mímu bẹ́yẹn, ẹ, àti ọtí mímu náà. Ṣùgbọ́n mi ò kí, mi ò, mo jẹ́ ẹnìkan tí ò fẹ́ràn ọtí mímu, ẹ, rárá àti rárá. Ṣùgbọ́n àwọn ǹkan kéékèèké, àwọn Mọ́tínà, àwọn ǹkan kan tí mo máa ń mu yẹn, wọ́n sọ fún mi pé kò dára fún àgọ́ ara wa. Ó sì máa ń fa oríṣiríṣi àìsàn sí àgọ́ ara wa. So mo, mo dáwọ́ rẹ̀ dúró nígbà náà. So àti ìgbà náà mi ò tíì mu ohun kan mọ́. O ti tó bi ọdún bí i mẹ́ẹ̀lọ̀ kan báyìí tí mo ti dáwọ́ rẹ̀ dúró. Mo sì lè sọ pé ǹkan tí mo fẹ́ràn jù lọ ní àkókò tí a wà yìí, o ní omi. Omi dára fún ara gidi gan-an ni. Ìgbà mìíràn ní ọjọ́ kan, nínú ọjọ́ kan mo lè mu tó àpò kan pure water. Hmm, mo lè mu tó àpò kan pure water táwọn olóyèbo ń pè ní one bag of pure water. Ẹ, mò ń mu omi gidi gan-an ni lọ́pọ̀. Mo mu tó five liters of omi ní ọjọ́ kan. Hmm, so ìgbà tí dọ́kítà ti sọ fún mi pé kí n dáwọ́ omi, ẹ, àwọn ǹkan, àwọn ǹkan bíi processed táwọn olóyèbo ń pè ní processed, ẹ, drinks dúró, mo ti dáwọ́ mímu ohun kan dúró. So ní àkókò tí a wà yìí, omi nìkan ni mo máa ń mu. Omi mo sì lè sọ pé mo fẹ́ràn jù lọ. So àwọn ǹkan tí n máa ń mu tẹ́lẹ̀ yẹn, ó ń ṣe ǹkan tí ó dára fún ara. Ó jẹ́ àwọn ǹkan tí ó lè fa kíndìnrín, ó lè fa àìsàn kíndìnrín, ẹ, àìsàn ẹ̀dọ̀ àti oríṣiríṣi onírúurú àìsàn tó bẹ́, tó ní láti ṣe pẹ̀lú ọkàn. Ìyẹn, heart diseases. So mo sì dáwọ́ rẹ̀ dúró nítorí pé mo fẹ́ràn ara mi lọ́pọ̀, mo sì fẹ́ràn ẹ̀mí mi. Lótitọ́ àti lododo, kò sí ẹni, kò sí ẹni tí ó wà láyé tí ò ní kú. Gbogbo wa la ti lọ́jọ́ è kó táa ti ní ọjọ́ táa máa kú. Ṣùgbọ́n ó dára kí ènìyàn, ẹ, kó gbìyànjú láti, ẹ, láti máa kú kú òjíjí. Hmm, kí ènìyàn kú ní àkókò tó tọ́. Torí a Yorùbá àti àwa Kristẹni tí a gbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ pé gbogbo ènìyàn ló ti ní ọjọ́ tí wọ́n máa kú. Wọ́n ní àkókò àti ọjọ́ tí wọ́n máa kú. Ṣùgbọ́n ìgbà mìíràn, oríṣiríṣi ǹkan ló lè mú kí ọjọ́ yìí kí ó, kí ó yára dé ju ìgbà tó yẹ kí ènìyàn kú lọ. So àwọn ǹkan kan tí ó dẹ̀ máa ń mú kí ọjọ́ náà ó tètè súmọ́ or, kí ọjọ́ náà ó tètè dùn, kí ènìyàn kú ṣáájú àkókò, àkókò rẹ̀, ọ̀nà ni àwọn ǹkan bí àìsàn àbí, ẹ, ènìyàn bọ́ sọ́wọ́ gbé nígbẹ̀nígbẹ̀ní. Ṣùgbọ́n àìsàn wà lára ohun tí ó fà á jù. Ẹ, àìsàn. So tí ẹnìyàn bá dẹ̀ sì fẹ́ dáwọ́ àìsàn dúró, ènìyàn nílò láti máa tọ́jú àwọn ǹkan tí ènìyàn ń jẹ àti àwọn ǹkan tí ènìyàn ń mu. So omi ni mo fẹ́ràn jù lọ.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́, àwọn alábàṣiṣẹ́ pọ̀ rẹ? Hmmm, dáradára. Mo máa ń ṣèwádìí wọ́n o. Mo jẹ́ ènìyàn kan tí ó, mo fẹ́ràn láti máa mọ irú àwọn ènìyàn tí mo ń bá ṣiṣẹ́ torí, ẹ́, ilé ayé ti, ẹ́, ilé ayé ti gbẹ́gẹ́ báyìí. So ó jẹ́ dọ́dọ́, ó pọn dọ́dọ́ kí a mọ irú ènìyàn tí à ń bá ṣiṣẹ́ pọ̀. Then, àti pé, ẹ́, a mọ̀ bí a ṣe lè jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa sí. Ẹ̀, tó bá, tí a bá ṣèwádìí alábàṣiṣẹ́ pọ̀ wa, ó nípa ṣíṣe wádìí, nípa ṣíṣe wádìí, nípa ṣíṣe wádìí alábàṣiṣẹ́ pọ̀ mi, ẹ́, a lè jẹ́, ẹ́, olùrànlọ́wọ́ fún ara wa. Ó lè jẹ́ èmi la ń nílò ìrànlọ́wọ́, ó sì lè jẹ́ àwọn ló máa nílò ìrànlọ́wọ́. Ṣùgbọ́n lọ́nà kan tàbí òun mìíràn, ẹni kan máa nílò ìrànlọ́wọ́ nínú àwa méjèèjì tó sì jẹ́ pé ó máa jẹ́ àǹfààní fún wa. So a tún ní ìbáṣepọ̀ tó dán mọ́rán si tó jẹ́ pé yálà gan tí bá tú kúrò ní ìdí iṣẹ́ yẹn, tí bá tú lọ sí ibòmíràn ọ́ ibi mìíràn, mo tún lè pàdé rẹ̀, mo tún lè ní àǹfààní láti pàdé rẹ̀. Or, a tún lè ní àǹfààní láti jọ pàdé níbikíbi ní, ẹ́, ọjọ́ iwájú tí a tún ní, a tún nílò ìrànlọ́wọ́ ara wa. Ṣo, nípa ṣíṣe ìwádí àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi, ó jẹ́ nǹkan tí ó, tí mo fẹ́ràn gidi gan ni. Ẹ̀, lọ́ wípé ó máa ń mú mi mọ irú ènìyàn tí wón jẹ́, bí a ṣe lè jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa sí àti bóyá àwọn ènìyàn tí ó yẹ kí n yàgọ́ fún ni àbí àwọn ènìyàn tí ó yẹ kí n dì mú kí n sún mọ́ dáradára. Ṣo mo nífẹ̀ẹ́ kí n máa ṣe, ẹ́, ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi, mo sì máa ń ṣe dáradára. Kí gan ni?

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù. Hmmm. A jẹ àjọ̀dún ìjọ mi tí a máa ń ṣe ní ìjọ mi. Ehn, mo jẹ́ Kristẹni, mo wá láti agboolé Kristẹni, so a sì máa ń ṣe àjọ̀dún ní ọdọọdún ní ìjọ mi, o máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún, àjọ̀dún ìgbà tí wọ́n dá ìjọ mi sílẹ̀. Tí a bá dẹ̀ tí fẹ́ ṣe àjọ̀dún yẹn, mo jẹ́, ehn, akọrin nínú ìjọ náà. So tí a bá ti fẹ́ ṣe àjọ̀dún yẹn, oríṣiríṣi àti onírúurú ìṣẹ̀lẹ̀ àti onírúurú ìmúra sílẹ̀ la máa ń ṣe kí a tó ṣe àjọ̀dún, kí a tó ṣe àjọ̀dún yẹn. Eh, tí ó sì jẹ́ pé ó máa ń mú mí dùn gan ni tí mo bá ti rí àwọn oríṣiríṣi àti onírúurú, ehn, ìmúra sílẹ̀ yìí bíi kí a kọ orin, àwọn orin, àwọn orin tí ó ní ìmísí ọ̀tún tí ó ní ìtumọ̀, mo sì jẹ́ onílù náà. So mo fẹ́ràn láti, láti máa lùlù sí àwọn orin tuntun, àwọn oríṣiríṣi orin, ehn, tó jẹ́ pé àwọn akọrin láti ìjọ mìíràn wọ́n máa wá sí ìjọ wa láti wá darapọ̀ mọ́ wa nítorí ìbálòpọ̀ tí ó dánmọ́rán tí a ní. Ehn, a sì máa ma kọrin papọ̀. Ẹ̀mí náà máa lùlù, a máa lùlù sí, a ní oríṣiríṣi onílù náà, a ní bí àwọn onílù bí mẹ́ta sí mẹ́rin tí mo sì jẹ́, mo sì ní àǹfààní láti jẹ́ ọ̀kan nínú wọn. So mo, mo máa lùlù, mo máa rí'lù lù, mo sì máa RI orin kọ. Ẹ̀hẹn, tó sì jẹ́ pé a tún máa ṣe àwọn onírúurú, àwọn onírúurú ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sáá nígbà tí a bá fẹ́ ṣe àjọ̀dún yẹn. Ó sì máa ń mú mí dùn tí mo sì fẹ́ràn rẹ̀, mo sì ní, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀. So mo, mo lè sọ pé àjọ̀dún ìjọ wa ó jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ, ehn, ní ọdún. Ẹ̀hẹn, bóyá a ti lè sọ pé àjọ̀dún Jésù, àjọ̀dún ìbí Jésù tí a máa ń ṣe ní, ehn, òpin ọdún. Nhu, àwọn àjọ̀dún méjì yìí mo nífẹ̀ẹ́ sí gan ni.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Hmm. Àa, ìbéèrè yìí ó jẹ́ ìbéèrè tí ó pín sí oríṣiríṣi ọ̀nà. Nítorí pé ní àkọ́kọ́ náà kò sí ọ̀nà kan pàtó tí ènìyàn fi ń ran ènìyàn lọ́wọ́, tabi tí mo lè fi ran ènìyàn lọ́wọ́. Ẹ, oríṣiríṣi àti onírúurú ọ̀nà ni mo fi lè ran ènìyàn lọ́wọ́. Ní èmi sì gbàgbọ́ pé ènìyàn fi lè ran, ẹ́, ẹni, ẹni kejì rẹ̀ lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà ni. Hmm. Ní àkọ́kọ́, mo lè ran ènìyàn lọ́wọ́ nípa, ẹ́, ẹ́, owó tabi nípa ohun nnkan tí àwọn olóyinbò ń pè ní material things. Ó lè jẹ́ owó ni ẹni, ẹni náà nílò. Ó, ó, ó pín, òun ni mo ṣe sọ ó, ó pín sí oríṣiríṣi ọ̀nà. Ó wa depend le nǹkan tí irú ìrànlọ́wọ́ tí ẹni náà nílò. Mo lè ran ènìyàn lọ́wọ́ nípasẹ̀ owó tabi nípasẹ̀ ohun kan tàbí ohun mìíràn. Bóyá ó nílò oúnjẹ, bóyá ó nílò oúnjẹ tí mo sì ní tó pọ̀ sílé àbí tí mo mọ̀ pé mo ní, hm-hm, dára dára dá ní. Ẹ̀hẹn, ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ bàtà, ó lè jẹ́ pé ṣe ní boya ríra bàtà fún ẹni náà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ó lè jẹ́ ríra nǹkan fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ó lè jẹ́ nípa sísan owó ilé ìwé ọmọ ẹni bẹ́ẹ̀. Tabi ṣíṣú bí ìran ẹni náà lọ́wọ́ nípa sísan owó ilé ìwé tirẹ̀. Torí mo lè rántí nígbà tí mo wà ní ilé ìwé nígbà náà, mo, mo ran àwọn ènìyàn díẹ̀ lọ́wọ́. Kì í ṣe láti san owó ilé ìwé wọn ní kíkún, ṣùgbọ́n iye péréte owó kan, sí ẹ owó díẹ̀ tí mo ní, ẹ owó tíún tí mo ní láti san, láti lè ran wọn lọ́wọ́. Mo fún wọn kan pàpọ̀ mọ ilé tí wọ́n ní dání. Ẹ̀hẹn, ara àwọn ọ̀nà tí ènìyàn fi ń ran, ẹ́, ẹni kejì rẹ̀ lọ́wọ́ àti àwọn ẹlòmíràn lọ́wọ́ nìyẹn. Nípasẹ̀ owó tàbí nípasẹ̀ fífúni ní nǹkan. Hm-hm. Àkọ́kọ́ nìyẹn. Ó lè jẹ́ pé nípa yíyá'yàn ní nǹkan ni àbí ohun mìíràn. Àkọ́kọ́ nìyẹn. Imírán tabi èkejì tún ní pé nípasẹ̀ bíbá wọn sọ̀rọ̀. Ẹlòmíràn wà tí ó jẹ́ pé ó lè máa jẹ́, ẹ́, owó ló nílò. Ẹlòmíràn gan sì lè lówó kó sì nírán, kó sì nílò ìrànlọ́wọ́. Kì í ṣe àwọn tí ó ní owó ní àbí kì í ṣe àwọn tí ó tálíká nìkan ni ó máa ń, ni ó máa ní nílò ìrànlọ́wọ́. Oríṣiríṣi àwọn ènìyàn ló lè nílò ìràn, ìrànlọ́wọ́. Ó lè jẹ́ nípa ọ̀rọ̀ sísọ. Ọ̀rọ̀ sísọ yẹn tí àwọn olórí ìbò ń pè ní counselling, ìdánilẹ́kọ̀ọ́. Kí ó bá ẹni náà sọ̀rọ̀. "Okay, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí o ṣe fẹ́ ṣe bí eleyí? Kí ló dé tí o ṣe "Ẹlòmíì lè wà ní nǹkan tí àwọn olóyinbò ń pè ní depression. Ó lè tíì máa ronú jù nípa, nítorí ohun kan tàbí ohun mìíràn. Ọ̀rọ̀ ayé yìí ó tó nǹkan tí ó ń mú ènìyàn ronú. Hmm. Ó tó nǹkan tí ó ń mú ènìyàn ronú. Ṣùgbọ́n, ẹ́, gẹ́gẹ́ bí ènìyàn tí èmi náà jẹ́, ara àwọn ona tí mo lè fi ran àwọn ẹlòmíràn lọ́wọ́, òun ni nípa ọ̀rọ̀, nipa bibá wọn sọ̀rọ̀. Mo ní àwọn ènìyàn tó pọ̀, oríṣiríṣi àwọn ọ̀rẹ́ mi ni wọ́n máa ń ní, ẹ́, ìdójúkọ pẹ̀lú irú, irúfẹ́ nǹkan bí eleyií tí mo ṣẹ̀ sọ tán yìí. Nípa, ẹ́, kí wọ́n máa, kí wọ́n máa ní ìrònú, ìrònú jù. Tí máa ń ronú jù nípa ọ̀rọ̀ ayé àbí báwo ni ohun gbogbo ṣe fẹ́ rí. Ẹ̀hẹn, tí a bá tún bá wọn sọ̀rọ̀, à n ràn wọ́n lọ́wọ́ ni. Wipé kí wọ́n lè fi la nǹkan tí wọ́n ń dojúkọ kọjá. Ẹlòmíràn sì lè máa ronú àti bí a ṣe pa ara rẹ̀, bí a ṣe gbẹ̀mí ara rẹ̀. Ṣùgbọ́n bóyá ní àkókò tí ó dé àbí ní àkókò tí mo dé yẹn, mo ní àǹfààní láti bá sọ̀rọ̀. Ó lè jẹ́ nǹkan tó máa mú kó, kó, kó pinnu pé òun fẹ́, òun fẹ́, ẹ́, òun fẹ́ ohun, ohun pa ara wọn àbí ohun ò ń gbẹ̀mí, ohun ò ń gbẹ̀mí ara wọn. Nípasẹ̀ yẹn, mo ti ran irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. So ó pín sí oríṣiríṣi ọ̀nà. Àwọn ènìyàn máa ń rò wí pé tí a bá ń sọ̀rọ̀ pé kí a ran ènìyàn lọ́wọ́, ẹ́, bóyá nípa kí a fún ẹni náà lówó ni àbí kí a, kí a fún ẹni náà ní nǹkan. Ìgbà mìíràn, ríran ènìyàn lọ́wọ́ ó lè túmọ̀ sí pé bíbá ẹni náà sọ̀rọ̀. Gbigbé pẹ̀lú ẹni, kì í ṣe pé kí a máa gbé pẹ̀lú ẹ̀ lójoojúmọ́. Ẹ̀, kí a máa gbé pẹ̀lú ẹ̀ kí a máa ba sùn kí a máa ba jí nàa. A kan lè máa lọ sọ́dọ̀ re ni ekọ̀ọ̀kan. A ń rán lọ́wọ́ láti lè máa gbilé ayé, láti lè máa ronú jù mọ́, láti lè ní ìrònú piwadà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Síse ìdúnadúrà, àgàgà ní, ẹ́, ilé, àgàgà ní orílẹ̀ èdè mi àti ní àwùjọ mi ń bi, àwùjọ wa níbí, hm, iyẹn ní Nigeria, ó pín sí oríṣiríṣi ọ̀nà. Ni àkọ́kọ́ ná, ẹ́, tí n bá fẹ́ ṣe ìdúnadúrà pẹ̀lú ènìyàn, mo máa ń jẹ́ kó jẹ́ dandan pé oye tí ẹni náà pè fún mi àti oye tí mò ń pè àti oye tí èmi fẹ́ rà, bóyá oye tí ẹni tí ó fẹ́ tà nǹkan fún mi ń pè fún mi, tó ní òun fẹ́ tà kìní, ẹ́, tí òun fẹ́ tà nǹkan tí òun fẹ́ tà àti oye tí èmi tí mo jẹ oníbàárà fẹ́ rà, tí mo fẹ́ rà lọ́wọ́ rẹ̀, mo máa ń jẹ́ kó, mo máa ń yomulọ́kun kúndùn pé oye náà kò jìnnà síra wọn. Torí, ẹ́, ó máa jẹ́ ìpàdánù fún ẹni tí, ọwọ́ ẹni tí mo ti fẹ́ rà nǹkan tí ń bá ń ra, tí bá ń ra nǹkan lọ́wọ́ rẹ̀, lọ́wọ́ ẹni náà ní oye tí, oye tí ó, ó lọlẹ̀ gidi gan ni. Fún àpẹẹrẹ, bóyá ẹni náà sọ fún mi pé mo fẹ́ rà nǹkan lọ́wọ́ ènìyàn báyìí, ẹni náà wá sọ fún mi pé òun fẹ́ tà ní, òun fẹ́ tà nǹkan yẹn ní ten thousand naira. Èmi wá sọ pé mo fẹ́ rà ní one thousand naira. Ṣe ẹ rí pé ìdúnadúrà, tí a bá wo rí irú ìdúnadúrà yẹn, a rí pé kò bá ara mu kò dé, kò sì bójú mu pẹ̀lú. Torí kì í ṣe nǹkan tí ó dára fún ènìyàn láti ní òun fẹ́ tà nǹkan ní ten thousand naira, èmi wá gbe lọ sí one thousand naira. Irú ìdúnadúrà bẹ́ẹ̀ èmi kì í bá wọn ṣe rú rẹ̀. Tí èmi bá fẹ́ ṣe ìdúnadúrà, fún àpẹẹrẹ tí ènìyàn bá sọ fún mi pé òun fẹ́ tà nǹkan ní ten thousand naira, èmi mo lè sọ pé kó jọ kó tà ní, ṣe kò gba, ṣe kò gba nine thousand ọ́ ṣe kò gba eight thousand. A rí pé ìyàtọ̀ tó wà láàárín eight thousand tàbí ìyàtọ̀ tó wà láàárín nine thousand àti ten thousand àti eight thousand àti ten thousand kò ń ṣe ìyàtọ̀ tó pọ̀ gidi gan ni. Ìyàtọ̀ náà ò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ gùn lọ títí. So tí a bá ń sọ pé, à, òkè, mo fẹ́ tà ní ten thousand, ọ̀ya, ṣe kò gba eight thousand, ṣe kò gba nine thousand. Òun náà lè máa sọ pé ọ̀ya nine five, ẹ tà ní nine thousand. Òun náà lè máa sọ ọ̀ya eight five, ẹ tà ní eight thousand. Bá ṣe ń ṣe ìdúnadúrà, bí mo ti sì ń ṣe máa ń ṣe ìdúnadúrà tẹ̀mi nìyẹn. Ṣùgbọ́n kí a máa sọ pé ẹ tà fún mi ní one thousand naira ọ́ ẹ tà fún ní five hundred naira láti ten thousand, ìyẹn kì í ṣe ǹkan tó bójú mu, kì í sì ṣe ǹkan tí èmi fúnra mi, èmi fúnra lara mi lè gbà kí ènìyàn ó ṣe fún mi. So ǹkan tí èmi bá ti lè gbà kí ènìyàn ó ṣe fún mi, mi ò lè ṣe fún ẹlòmíràn. So bí èmi ṣe máa ń ṣe ìdúnadúrà tẹ̀mí gan gan nìyẹn.